Ọjọ́ ọjà jẹ́ ọjọ́ kan tó ṣe pàtàkì tí àwọn èèyàn máa ń lọ síbí kan, t'ọ́n máa lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan t'ọ́n bá nílò. Àwọn nǹkan a-a dẹ̀ láwọn t'ọ́n máa ń ná'jà náà, àwọn t'ọ́n máa gbé nǹkan lọ sí ọjà t'ọ́n fẹ́ tà, a dẹ̀ máa rí àwọn t'ọ́n tún máa, t'ọ́n máa ra ọjà. So, a máa ń ráwọn t'ọ́n máa ń-- ó jẹ́ 'bìkan tó jẹ́ pé àwọn t'ọ́n máa ń ná'jà, t'ọ́n máa ń ta ọjà, tó máa ń pàdé, eh, lọ́sẹ̀, ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ níbi, ní ibi tí èmi wà, ní, apá ibi tí, apá ibi tí èmi ń gbé, ní-nílùú Ogun State, ní ilẹ̀ Yoòbá ńbí báyìí. Ọjọ́ kan, ó dà pé, ọjọ́, ọjọ́ márùn-ún, every five five days, lọ́jọ́ márùn-ún l'ọ́n máa ń ṣe, l'ọ́n máa ń ná'jà ní ibí bàí. So, tí a bá lọ sọ́jà, a máa ń padà àwọn olọ́jà, àwọn tó ń ta ọjà, a dẹ̀ máa rí àwọn tó ń ra ọjà náà. Ó dẹ̀ máa rán àwọn nǹkan tí mo bá lọ sí ọjà, mo máa rán àwọn nǹkan mèremère, àwọn nǹkan púpọ̀ bí alùbọ́sà, oúnjẹ bílé, bíi, bíi epo, bíi iṣu, ìrẹsì, ẹ̀wà, àwọn oúnjẹ tí mo máa nílò ńlé. Mo máa n ràwọn yẹn náà. Mo máa rán àwọn yẹn náà nílé. Eh, kì í ṣe ìyẹn nìkan, mo dẹ̀ máa rí tí a bá lọ sí, tí mo bá lọ sí ọjà, mo máa ń sábà ra àwọn ọ̀rẹ́ mi, máa rán àwọn, àwọn ará, àwọn tí a jọ ń gbé, ah, tí a jọ ń gbé àdúgbò, mo máa ń rí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo dẹ̀ máa, mo dẹ̀ máa ń, mo máa ń ṣọ̀rẹ́. Mo dédé, mo máa, mo máa ń ṣọ̀rẹ́ pẹ̀lú àwọn tí mo bá ná ọjà pẹ̀lú.

Bí a ti ń ṣe irun, irun jẹ́ ǹkan tó jẹ pé àwọn, àwọn Yorùbá wọ́n nífẹ̀ẹ́ sí. Wọ́n nífẹ̀ẹ́ sí ká máa di irun nítorí pé irun jẹ́ ǹkan tó máa ń bu ẹwà fún èèyàn, pàápàá jùlọ fún àwọn, àwọn ọmọbìnrin. Irun máa ń bu ẹwà fún àwọn ọmọbìnrin. Tọ́ n bá tun wa ṣe irun tó bá rẹwà dáadáa, yóò bu ẹwà kún wọn, kún ara wọn. Ẹní kí n dáhùn ìbéèrè pé bí a ti ń ṣe, bí a ti ń ṣe irun, ibi a ti ń ṣe irun, ó jẹ́ ilé oní irun. Àwọn ton maa n dirun funyan odo won tàbí soobu won, ibi ti won maa n wa, ohun la maa dirun, ohun la maa n se irun. A máa ń lọ sọ́dọ̀ wọn lọ, a máa jókòó sọ́dọ̀ wọn. A de ma so funwon niru irun taba fẹ́ràn, ti a fe kan se, won o de bawa se ẹtùn ní ìgbà mélòó ni ó ń gbà? Ìgbà tí ó ń gbà, ó kò, kò sá sí kò gbà, pànbelé kan tó jẹ pé tó máa ń gbà. Àmọ́ ó tún di, se you dey get, ti máa ń ní "o tún depends". Ó depends ni lórí, lórí irú irun tí èèyàn fẹ́ ṣe. Ó láwọn irun tó jẹ pé kò kì í gbàsíko dábi, báyẹn. Ó dẹ̀ ní àwọn irun kan tó jẹ pé ó máa ń gbà sí, ó máa ń gbà sí kò dáadáa. Káṣà so pé bí wákàtí kan sí mẹ́ta, ìgbà míì ó máa ń jù bẹ́ẹ̀ lọ. Bi a se nko, ẹni to ba fe ko bi won sen se irun, sise irun, o ma lo ba àwọn ton se, won de ma jo sọ̀rọ̀ ó ní ǹkan tón máa mú wá. Nínú Yorùbá te máa gbé lọ, tí ẹ bá kan, tí ẹ bá ti wá kọ́ tán, wón máa ṣe freedom fún ẹni náà yẹn. Ẹni yẹn ti gba ominira, freedom. Ó ti gba ominira láti máa dá ṣiṣẹ́ kó lọ ṣí sọ́ọ̀bù ti are ẹ̀.

Ṣé eyín máa ń fọ o? Ṣé eyín máa ń fọ? Bẹ́ẹ̀ ni. Eyín máa ń fọ̀ mí nítorí pé mo ní, mo ní nǹkan tó ń pé ni, ta àwọn Yorùbá máa ń pè ní akokoro eyín. Iyén kokoro tí ń jẹ èyín. Àwọn elédè Gẹ̀ẹ́sì máa pè, wọ́n máa ń pè é ní tooth decay. Wọ́n ní kokoro, kokoro tí ń jẹ èyín ló fà. Mo, mo máa, eyín máa ń fọ̀ mí. Ó máa ń fọ̀ mí lẹ́ẹ̀kan kan nítorí pé, ntorí akokoro tí ń ṣe mí. So ó máa ń ṣe mí, ó máa ń ṣe mí lẹ́ẹ̀kan kan náà.

Awọ jẹ́ nǹkan tó máa n ṣẹlẹ̀ nínú gbogbo ibi kan. Gbogbo ibi kan ló máa ń ṣẹlẹ̀, nǹkan tó dẹ̀ máa ń fa àwọ̀ láàrín àwọn èèyàn ní pé wọ́n kì í ní, wọ́n ò ní sùúrù tó, wọ́n ò ní sùúrù tó, wọ́n ò ní sùúrù tó láti lè gbọ́ra wọn yé. Torí pé àwọn nǹkan tó máa ń fa àwọ̀ gangan nìyẹn. Àwọn kan máa, wọn á kàn sọ̀rọ̀, wọ́n ò ní gbọ́, ah, wọ́n ò ní gbọ́ ǹkan tó ń ṣẹlẹ̀, wọ́n á kàn sọ, ǹkan tó máa ń fa awọ gan-an gan-an nìyẹn. É dẹ̀ ní kí n dáhùn àwọn ìbéèrè. Ìbéèrè àkọ́kọ́ tí mo máa, àkọ́kọ́ tí mo máa dáhùn ni pé, ẹní, ohun tí òun kọ́kọ́ ṣẹlẹ̀, okay, okay, ohun tí òun kọ́kọ́ ṣe. Lá, láwọ̀ bá ṣẹlẹ̀ nílé, nílé, nǹkan tí èmi máa kọ́kọ́ ṣe ni pé mo máa kọ́kọ́ dákẹ́. Nítorí pé mi ò ní fẹ́ kó, kí awọ yẹn gbòòrò si wípé kó, kó pọ̀ síi. Mo máa kọ́kọ́ dákẹ́. Tí mo bá dákẹ́, màá dákẹ́ láti lè gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Láàrín àwọn tí àwọ̀ yẹn ṣẹlẹ̀, àárín àwọn tí kí nìyẹn ti ń ṣẹlẹ̀, màá kọ́, ah, màá kọ́ dá, màá dákẹ́ láti lè gbọ́ gbogbo ǹkan tó fẹ́ sọ náà. Tí mo bá ti wá gbọ́ gbogbo nǹkan tó ń sọ, ẹni tó bá wá, tí, ẹ́h, tí, tó, tí ìwà, tí ìwà ẹ tó bá dùn ẹ̀ka ààtò, mo máa, ẹni náà mo máa bá ẹni náà sọ̀rọ̀. Màá dẹ̀ jẹ́ kí ẹni, ẹni náà mọ̀ pé òun ni, òun ló fà á. So àkọ́kọ́, màá kọ́kọ́ dáa, màá dákẹ́ ná. Màá dẹ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́, túbìnùbí, mo máa fi bá ẹni náà sọ̀, mo máa fi bá ẹni náà sọ̀rọ̀. Ah, ẹ tún ní bí a ṣe ń, bí ìdí tí, so màá ṣáà bá ẹni náà, màá bá wọn sọ̀rọ̀ ní túbìnúbì mi ṣe sọ tẹ́lẹ̀. Nǹkan témi máa ń ṣe nìyẹn. Nǹkan tí èmi máa ń ṣe nìyẹn. Nǹkan tí bí mo ṣe sọ tẹ́lẹ̀, ǹkan tó máa ń fa àwọ̀ nìyẹn. Kò sí, wọ́n ò ní, kò sí, kí ló, kí ló tí ń pé kí nìyẹn gan-an òun, kò sí, kò sí sùúrù, kò sí, àwọn ò ní sùúrù tó ni. Wọn ò lè, wọ́n ò kí n gbọ́ra wọn yé. So mo máa jẹ́ kí ìfẹ́ wà láàrín wọn láti lè parí rẹ̀.